Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ ṣùgbọ́n gbogbo ìgbà náà kọ́ ni máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ o. Tó bá nígbà tó bá ní àwọn ìṣòro kan tí mo ní, bóyá ó ní àwọn ẹ owó kan tí mo fẹ́ san, àbi ó ni awon bukáta kan tí mo fẹ́ gbé, àá dandan ni ó, mo máa ṣe iṣẹ́ ju wákàtì lọ. Àmọ́ gbogbo ìgbà kọ́ ni máa ń ṣiṣẹ́ ju wákàtì lọ. Ẹ̀ṣe púpọ̀.

Iṣẹ́ ìròyìn láti lè ṣe dáadáa èèyàn gbudọ̀ kọ nílé ìwé. Nítorí pé kí ni ẹni tí ò bá kọ́ ìròyìn nílé ìwé, ó lè má lè ṣe iṣẹ́ ìròyìn dáadáa àbí dájúdájú. Àmọ́ ṣà ó ẹ̀ǹkankan mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi. Yálà nígbà tí a bá parí ìpàdé tán àbí tí wọ́n bá gbé iṣẹ́ kan, iṣẹ́ alájọṣepápọ̀ tó bá gbe fún wa mo máa ní láti kọ ìròyìn nípa iṣẹ́ náà. Bẹ́ẹ̀ni mo máa ń kọ ìròyìn lẹ́ẹ̀nǹkankan ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà. Ẹ ṣé lọ́pọ̀.

Ètò tí mo ní fún ìparí ọ̀sẹ̀ mi ni láti jayé púpọ̀ àti láti ṣe yùngba yùngba nítorí pé kí ni ọmọ tó bá ṣiṣẹ́ dédé ó yẹ kó ní àsìkò fún ìgbádùn. Mo dẹ̀ tí fi gbogbo ọ̀sẹ̀ mi se iṣẹ́ takuntakun. Ọmọ tó bá dẹ̀ iṣẹ́ takuntakun ó yẹ kó ní àsìkò fún ìgbádùn. Ìgbádùn náà lọ́pọ̀lọpọ̀ òhun ni mo fẹ́ fi ìparí ọ̀sẹ̀ mi se èse púpọ̀ lọ́pọ̀lọpọ̀.

Ilé iṣẹ́ mi ó ní ọkọ̀ ńlá ẹlẹ́sẹ̀ mẹ́wàá sí méjìlá tí wọ́n ma fi ń gbé wa ní àràárọ̀. Ó ní ibi pàtàkì kan tí wọ́n má ń dúró sí láti tí kù jìnà sí ilé oníkálukú láti gbé wọn ní ago go tí márùn ún bí wọ́n ṣe fún gbogbo wa. Àmọ́ ṣá o, ẹ̀ẹ̀kọ̀kan tí mi ò bá lè bá ọkọ̀ náà rìnrìn àjò lọ sí ibi iṣẹ́, èmi náà má a lọ wọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ara mi láti lè dé ibi iṣẹ́ mi. So gẹ́gẹ́ bẹ́ẹ̀, ọ̀nà méjèèjì tí mo máa fi ń lọ sí ibi iṣẹ́ ní àràárọ̀ iyẹn yálà kí ń tẹ̀lẹ́ ọkọ̀ tí ilé iṣẹ́ mi pèsè sílẹ̀ tàbí kí ń lọ wọ ọkọ̀ fún ara mi láti lè rìnrìn àjò mi dé ibi iṣẹ́ è ṣe ní ọ̀pọ̀lọpọ̀.